Ehn ibeere naa so pe se mo ma n kọwe pelu ọwọ. Nn nkan to selé ni pe bẹẹni, mo ma n kọwe pelu ọwọ. Eleyí to jẹ pe abi ọwọ naa ni a fi ma n kọwe pelu gege ati bi-biro ni a fi n kọwe. Yálá kọ jẹ pe bọya eyan fẹ kọwe ninu kilaasi re tabi yara ikawe tabi Eeyan fẹ eyan wa ni ọfiisi ti eniyan ti n ṣiṣẹ rẹ, fun eleyi ise nkan ti o jẹ nkan ti o yẹ ko ma jọni loju eh pupo, nitori pe kikowe ti eyan ba, nitori ẹ ni a fi ni alakowe. Pe ti eyan ba jẹ bi mo ṣe ọmọ ni ile iwe eyi tun mo ṣi pe mo le sẹ kini, mo le ma a gba biro mu lati ma kọ awon eyan tabi lati ma kọwe tabi lati ma ṣe ifipamọ awon nkan to ṣe pàtàkì si mi fun idi ẹyi, bẹẹni mo ma n kọwe pelu ọwọ mi.